Ohun tí mo fẹ́ràn jù lọ, tí mo de ranti jù lọ nígbà ọmọdé mi. Bi èmi àti àwọn ẹgbẹ́ mi ṣe máa ń ere, ba ṣe máa ń sọ nǹkan tí a fẹ́ dà ní ọjọ́ ọ̀la. Nǹkan tí a fẹ́ dà, iru-eré ìjàkadì, eré òkòtó, eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá.